Bẹ́ẹ̀ni, mo máa ń mu àwọn ẹ̀rọ ìlera. Èèyàn gbọ́dọ̀ máa mu gbogbo àwọn nǹkan wọ̀nyí torí pé ìlera loògùn ọrọ. Ìlera ni èèyàn ṣì fi ń ṣe iṣẹ́. Tí ò bá sí ìlera, kò sí bí èèyàn ṣe lè ṣiṣẹ́ kankan. Torí bẹ́ẹ̀, èmi máa ń mu àwọn ẹ̀rọ ìlera kí ara mi lè le kí n lè ní àlàáfíà àti ṣiṣẹ́ dáradára, kí n sì lè gbádùn ara mi ná.

Ọjọ ti mo féràn jù nínú ọsẹ ni ọjọ ìsin mi ti a n pè ní ọjọ Sunday. Nítorí kò sí nkankan ti mo fẹ ṣe ju kin lọ sí ṣọ́ọ̀ṣì, kin pejọpọ pẹlu àwọn ọmọ ọlọrun yòókù, ká yín ọlọ́run lógo, ká jó, ká fògo fún, ká dúpẹ́ po tu jẹ kárí ọjọ́ ìsin mi ti gbogbo wa tún jọ pejọ pọ̀ tá yín ọlọ́run lógo. Mo féràn ọjọ́ ìsinmi, ọjọ́ Sunday.

Ibi tí má n fi kọ́kọ́rọ́ mi sí ni inú àpò àpamọ́wọ́ mi. Pọ́osì kékeré kan ó ń bẹ nínú àpò àpamọ́wọ́ mi yẹn. Inú bẹ ni màá n fi kọ́kọ́rọ́ mi sí nítorí wípé a rọrùn, a sì ṣe kíákíá tí màá fi rí kọ́kọ́rọ́ mi lò tíí ṣe pé màá ma wá kiri.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù, nítorí wípé ó máa ń rọrùn. Kò ní sí wípé à ń sáré lọ sí ibi tí a ti fẹ́ ṣe ìpàdé, bó ṣe inú ilé ni, bó ṣe inú ọkọ̀, ibi tí mo bá wà, fóònù mi wà lọ́wọ́ mi. Akoko ìpàdé ta bá fẹ́ ṣe níbẹ̀, màá kàn bọ̀ sí orí fóònù mi, mà á wà nínú ìpàdé ńbẹ àaṣe. Mo fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù.

Mi ì leè sọ pé iye ìgbà báyìí ni mo máa ń fọwọ́ mi lójoojúmọ́. Ìgbà tí mo máa ń fọwọ́ mi kò lóǹkà torí èmi jẹ́ onímọ́tótó ènìyàn. Pàápàá jùlọ tí n bá jáde lọ tí mo wọlé, mo máa fọwọ́ mi kí n tó sounkóun. Bí mo wà nílé ìdáná, mo máa fọwọ́ ọ̀ mi. Nítorí èmi jẹ́ onímọ́tótó ènìyàn. Báa ṣe eléìí, màá fọwọ́ mi. Bí mo tún fẹ́ fọwọ́ kan ǹkan míì, màá fọwọ́ ọ̀ mi. Bí mo fẹ́ jẹun àbí mo jẹun tán, màá fọwọ́ ọ̀ mi. Bí mo wọ balùwẹ̀ tí mo lọ ṣe ìgbọ̀nsẹ̀, màá fọwọ́ mi. Pẹ̀lú ọṣẹ, pàápàá ni màá fọwọ́ ọ̀ mi. Èmi fẹ́ràn kí n máa fọwọ́ mi ní gbogbo ìgbà. Nítorí bẹ́ẹ̀ mi lè sọ pé iye ìgbà báyìí ni mo ń fọwọ́ lójoojúmọ́. Mà ń fọwọ́ lọ́pọ̀lọpọ̀.

Èmi ni mo máa ń ṣe ìtọ́jú èékánná mi fún rara mi. Tí bá ti bọ́ sí balùwẹ̀ tí mo wẹ̀, kọ̀ǹkàn tí mo fi ń wẹ̀ yẹn ga náà ni màá fi ń fọ èékánná mi tí màá mú ìka yẹn níkọ̀ọ̀kan, tí màá ma fọ èékánná yẹn níkọ̀ọ̀kan, tí màá fọ gbogbo ẹ̀gbẹ́ dáadáa tí màá fọ tó màá mọ́. Ìgbà mìíràn dẹ̀ rí, mo máa ń bu omi gbígbóná àti tútù, màá bu sínú abọ́, tó bá tẹ lọ́wọ́rọ́, màá ra bú ọṣẹ díẹ̀ sí, màá kó ẹsẹ̀ mi sínú ẹ̀, màá tún mú kọ̀ǹkàn, màá fi fọ èékánná yẹn níkọ̀ọ̀kan náà, màá tún fọ kó mọ dáadáa. Bí mo ṣe bá ń ṣe ìtọ́jú èékánná mi nìyẹn.

Bẹ́ẹ̀ni, èmi máa ń fi aṣọ ìbòrá bo ara nígbà tí mo bá ń sùn. Èmi máa ń fẹ́ kí gbogbo ara mi kí aṣọ kó bò ó torí atẹ́gùn kó má ba à fẹ́ sí inú egungun mi torí tí atẹ́gùn bá ti pọ̀ jù kò da fún egungun. Èmi máa ń fi aṣọ bò ara mi tí n bá ti ń sùn.

Bẹ́ẹ̀ni, èmi máa ń pe àwọn oníbàárà tuntun, màá kí wọn. Mo lè fi ìkínní ránṣẹ́ gan ní orí WhatsApp kín tó polówó ọjà wa fún wọn síi. Kín tu rán wọn létí pé à ń retí wọ́n o ká tó jọ ṣiṣẹ́ papọ̀ si. Èmi máa ń bèèrè wọ́n, mo máa ń pè wọ́n.

Àwọn ojú òpó ayélujára tí mo wà ni ti WhatsApp tí à ń pè ní ìbáraẹnisọ̀rọ̀ ìtajà kékeré. Mo sì ń bẹ lórí YouTube náà, àwọn ti fídíò ta máa ń fi ṣe ẹ̀kọ́. Mo sì ń bẹ lórí Telegram náà, àwọn è ta máa ń lò fún ẹgbẹ́. Mo sì ń bẹ lórí ìméèlì, mo ń bẹ lórí Facebook náà.

Bẹ́ẹ̀ni èmi máa ń wọ ago ọwọ́. Mo máa ń fi ago ọwọ́, mo máa ń fi ṣakọ, mo máa ń fi ṣe fáàrí. Ó wà lára ìmúra mi. Tí n bá ti múra tán mo má ń fi ago ṣọwọ́. Mo sì máa ń tún wọ ago smartwatch tí wọ́n máa ń pè ní agogo ọgbọ́n. Ìdí tí mo fi máa ń wọ iyẹn gan ni wípé ó dáa fún ìlera mi. Ó máa ń jẹ́ kí n mọye ìrìn ẹsẹ̀ tí mo rìn lójúmọ́

Bẹ́ẹ̀ni mo máa ń wọ fìlà, ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń wọ fìlà. Ó ní ṣe pẹ̀lú aṣọ tí ń bá wọ̀. Tí ó bá jẹ́ pé mo wọ aṣọ tó yẹ kí ń fi fìlà sí, mo máa ń wọ fìlà. Pàápàá tí ń bá ń lọ sí ilé ìjọsìn, èmi máa ń wọ fìlà sórí aṣọ mi torí mo wà nínú ẹgbẹ́ akọrin. A sì máa ń wọ bẹ̀rẹ́ẹ̀tì sí gbogbo àwọn aṣọ ẹgbẹ́ akọrin ta a máa ń wọ̀

Bẹ́ẹ̀ni, èmi ń wọ gíláàsì. Gíláàsì tí èmi ń wọ, gíláàsì tí a fi máa ń kàwé ni, kìi ṣe gíláàsì fáàrí. Mo máa ń fi gíláàsì mi kàwé ni. Àwọn ọ̀rọ̀ kéékèèké tí mi ò rí dáadáa, màá ń fi gíláàsì mi kàá, mo sì máa ń fi gíláàsì mi rìn láti fi wo àwọn nǹkan tó bá tú jìnnà náà. Mo ń fi gíláàsì mi wo tẹlifíṣàn kín lè rí dáadáa, mo sì ń lo gíláàsì mi tí mo fiń ka bíbélì mi ná.

Ibi tí mo fẹ́ lọ sí fún ìsinmi tó wù mí, ìlú Dublin ní Ireland. Tí Ọlọ́run bá pèsè owó fún mi, owú èmi àti ẹbí mi ká wa náà lọ bẹ. Mi i dé bẹ ri, wọ́n ní ibẹ̀ dára. Owú mi láti lọ sí ìlú Dublin Ireland fún ìsinmi pẹ̀lú ẹbí mi tí Ọlọ́run bá pèsè owó fún wa.

Kò sí bí iṣẹ́ ṣe pọ̀ tó ṣíṣe náà ni. Tí iṣẹ́ bá pọ̀o lẹ́, ó n pa ọkọ̀ mipọ̀ sí ojú kan kí n ba lè farabalẹ̀ ṣe iṣẹ́ náà. N ó sì rora máa ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ pẹ̀lú sùúrù. Bẹ́ẹ̀ náà ni ń ó parí iṣẹ́.

Gbogbo ìgbà ni èmi máa ń ṣe àyẹ̀wò méèlì mi, gbogbo ìgbà. Torí bẹ́ẹ̀ mi lè sọ pé ìgbà báyìí, iye ìgbà báyìí ni mò ń ṣàyẹ̀wò méèlì mi. Gbogbo ìgbà ni èmi máa ń ṣàyẹ̀wò méèlì mi, nítorí wípé mò ń retí èsì ní oríṣiríṣi ọ̀nà. Mo sì gbọ́dọ̀ máa yẹ méèlì mi wò kí n ma ṣàyẹ̀wò ẹ̀ bóyá wọ́n ti fi ìránṣẹ́ síbẹ̀ fún mi.

Ibi tí èmi fẹ́ran lọ jù ni ilé ìjọsìn, ilé Ọlọ́run. Torí inú mi máa ń dùn tí n bá wà nínú ilé ìjọsìn tí mo wà pẹ̀lú àwọn ọmọ Ọlọ́run tí à ń kọrin tán yin Ọlọ́run lógo. Ibi tí mo fẹ́ran lọ jù nìyẹn, ilé Ọlọ́run, ilé ìjọsìn. Ó máa ń wù mí kí a máa yin Ọlọ́run lógo, ka máa jó, ka máa yọ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa owó pamọ́. Èèyàn o gbọdọ̀ fi ọwọ́ mẹ́wẹ̀wà jẹun, èèyàn gbọdọ̀ ní ìpamọ́. Torí ọjọ́ alẹ́ èèyàn ń dàgbà sí, èèyàn gbọdọ̀ máa múra ọjọ́ ọ̀la e sílẹ̀. Èmi máa ń pa owó pamọ́, mo ń fi owó pamọ́

A! Mí mọ̀ bí a ti ń gun kẹ̀kẹ́ mọ́ o. Torí mi kì ń gun kẹ̀kẹ́ báyìí. Ìgbà tí mo kéré ta wà ń kékeré a máa ń gun kẹ̀kẹ́. Ṣùgbọ́n láti ìgbà yẹn títí di ìgbà yìí mi ò ń gun nǹkankan mọ́. Torí bẹ́ẹ̀ mi lè sọ wípé mo mọ bí a ti ń gun kẹ̀kẹ́

Èmi máa ń fi ìdáàbòbò òrùn sí ara mi, máa ń fi ń sára. Nítoripé tí òòrùn bá pọ̀ lápọ̀jù kò dáa fún ara, fún àlááfíà èèyàn. Èèyàn gbọ́dọ̀ ní ìdáàbòbò òrùn. Èmi máa ń fi ìdáàbòbò òrùn sára mi torí tí òrùn bá pa mí jù ó lè fa ẹ̀fọ́rí, ó lè fa ibà. Torí bẹ́ẹ̀ ni mo ṣe máa ń fi ìdáàbòbò òrùn sára.

Ìgbà tí emi ń lo fóònù mi lójúmọ́, o ló ońkà ó. Gbogbo ìgbà ni mo ń lo fóònù mi, nítorí wípé fóònù mi ni mo fi ń ṣiṣẹ́. Bí ilé iṣẹ́ ni fóònù mi jẹ́. Gbogbo ìgbà ni mò ń lo fóònù mi. Lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́ gan báyìí mò ń lò ó, mò ń fi fóònù mi ń ṣiṣẹ́, torí bẹ́ẹ̀, gbogbo ìgbà ni mò ń lo fóònù. Kò níye ìgbà tí mo fi ń lò ó, gbogbo ìgbà ni.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń se oúnjẹ. Mo máa ń se oúnjẹ dáadáa. Mo fẹ́ràn láti máa se oúnjẹ. Mo máa ń bá àwọn èèyàn gan ṣe oúnjẹ paapaa. Wọ́n máa fẹ́ kí n bá wọn ṣe àwọn oúnjẹ aládídùn. Mo máa ń ṣe, mo máa ń ṣe dáadáa. Mo mọ oúnjẹ sè dáadáa.

Bẹ́ẹ̀ni, mo mọ ìtumọ̀ orúkọ mi. Orúkọ mi ó túmọ̀ sí wípé Ọlọ́run fi ọlá kún ọlá mi. Ìtumọ̀ orúkọ mi nìyẹn, pé Olúwa bù kún ọlá mi.

Bí èmi ti máa ń kojú àwọn ìṣòro ni níbi iṣẹ́ mi, màá kọ́kọ́ mọ ìṣòro yẹn oun tó fàá, bóyá àwọn ẹlẹgbẹ́ mi tajọ n ṣiṣẹ́ papọ̀ ní ibi iṣẹ́ ni. Èmi máa pè wọ́n, mi ò ní bá wọn ọjà, mi dẹ̀ ní sọ̀rọ̀ ìbínú. Oun tí èmi máa pè wọ́n fún ni bá ṣe máa yanjú ẹ̀, ta máa rí ojútùú sí ìṣòro yẹn kí iṣẹ́ lè máa lọ dáadáa. Ṣùgbọ́n tí ìṣòro yẹn bá wá pọ̀ púpọ̀ tá a mọ bá ó ti yanjú ẹ̀, èmi máa ń bèèrè fún ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ àwọn ẹlẹgbẹ́ wa ìyókù àbí olùdarí kó lè bá wa fi ojú àgbà wò ó.

Bẹ́ẹ̀ni mo ní orúkọ ìnagijẹ, orúkọ ìnagijẹ tí wọ́n dè máa ń pè mí ní dúdú nítorí pé mo jẹ́ ènìyàn dúdú àti ìgbà tí mo ti wà ní ilé ìwé ni àwọn ọ̀rẹ́ mi tán ti fún mi ní orúkọ ìnagijẹ yìí, dúdú ni wọ́n máa ń pè mí.

Èso tí mo fẹ́ràn jẹ ju ni ọsàn. Mo fẹ́ràn ọsàn mímú, ọsàn tó bá lò mi tó dùn dáadáa. Mo fẹ́ràn ọsàn. Ìdí tí mo ṣe fẹ́ràn ọsàn ni wípé ó máa ń fún mi ní Vitamin C. Ó da ó sì máa ń mú mi ṣe ìgbọ̀nsẹ̀ dáadáa. Èyí ni tí mo ṣe fẹ́ràn èso ọsàn jíjẹ nìyẹn.

Bẹ́ẹ̀ni mo máa ń lọ sí ilé ìjọsìn. Mo máa ń lọ ní ọjọ́ ìṣẹ́gun, ọjọ́ yi ni ọjọ́ àdúrà wa. Mo sì máa ń lọ ní ìjọ́bọ̀, ìyẹn ni ọjọ́ Thursday. Ìgbà yẹn la máa ń ṣe àkókò àdúrà ta máa ń gbàdúrà. Mo sì máa ń lọ ní ìjọ́ Sunday, ọjọ́ ìsinmi.

Bẹ́ẹ̀ni, èmi máa ń tẹ̀lé òfin ìyára ọkọ̀ nítorí pé títẹ̀lé òfin ìyára ọkọ̀ ó jẹ́ àǹfààní fún gbogbo wa, ó jẹ́ ààbò fún gbogbo wa. Títẹ̀lé òfin ìyára ọkọ̀ ó ń dábò bo ọkọ̀ fún rara rẹ̀ nítorí pé tí èèyàn bá lọ ra ń wa mọ́tò lọ jẹ́ẹ́jẹ́ búrékì ò ní fẹ́ẹ̀lì débí tí ìjàmbá ọkọ̀ máa ṣẹlẹ̀. Torí bẹ́ẹ̀, títẹ̀lé òfin ìyára ọkọ̀ ó ń dín ìjàmbá ọkọ̀ kù, ó sì ń dábò bo ẹ̀mí àwọn ẹlẹ́sẹ̀ tó ń fẹsẹ̀ rìn àti àwọn awakọ̀ tájọ́ rìn ìrìnàjò lọ́nà. Bẹ́ẹ̀ náà sì ni bí mo tí ń tẹ̀lé òfin ìyára ọkọ̀, ó máa ràn mí lọ́wọ́ láti má sẹ̀ sí òfin débí tí màá gba ìtánràn. Torí bẹ́ẹ̀ èmi ń tẹ̀lé òfin ìyára ọkọ̀.

Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn ni ìdárayá eré sísá. Mo fẹ́ràn rẹ̀. Èyí tí wọ́n máa ń, tí ẹ máa ń sáré láti ibì kan sí ibì míràn, mo fẹ́ràn rẹ̀. Bo jẹ́ ìsáré tí kúkúrú ni àbí èyí tí eré ẹgbẹ́ tí wọ́n á máa gbà, wọ́n á máa gbà fúnra wọn láti sá. Mo fẹ́ràn ìyẹn. Mo fẹ́ràn ẹgbẹ́ eré ìdárayá ìsáré.

Àwọn ìdojúkọ pọ̀ níbi iṣẹ́ ṣùgbọ́n pẹ̀lú oore-ọ̀fẹ́ Ọlọ́run, Ọlọ́run rán wa lọ́wọ́. Àwọn ìdojúkọ bí i àwọn alábàáṣiṣẹ́ papọ̀ nígbà mi tó jẹ́ wípé èèyàn nílò sùúrù gidi tí èèyàn lè fi bá wọn lò káláfía lejọba níbi iṣẹ́. Àwọn ìdojúkọ tí iṣẹ́ bá pọ̀ tó yẹ kí gbogbo wa tó yẹ ká jọ ṣé papọ̀, káwọn kan a máa ṣe mẹ́lẹ̀. Témi ò dẹ̀ ní fẹ́ kí iṣẹ́ yẹn falẹ̀ pé ká ṣe kíákíá ara àwọn ìdojúkọ tí mo ní níbi iṣẹ́ nìyẹn.

Bẹ́ẹ̀ni mo máa ń sáré ní ìgbà kan. Nígbà tí mo kéré, ìgbà tí mo ṣì wà ní ilé ìwé, mo máa ń sáré ńgbà yẹn. Àwọn ìsáré kúkúrú yẹn àti àwọn ìsáré pípẹ́ tí wọ́n máa ń pè ní márátọ̀n. Mo ti sá ri nígbà tí mo kéré ṣùgbọ́n mi i sáré báyìí mọ́.

Oúnjẹ tí mo mọ̀ bí a ti ń ṣe dáadáa ni ìkọ́kọrẹ́. Mo mọ ìkọ́kọrẹ́ ṣe dáadáa. Ó jẹ́ oúnjẹ Ìjẹ̀bú ta máa ń fi iṣu ewùrà ta máa ń fi ń sè. Mo mọ oúnjẹ ìkọ́kọrẹ́ ṣe dáadáa.

Èmi kò ní gíláàsì ọrùn nítorí wípé mò ń lo gíláàsì tẹ́lẹ̀. Gíláàsì tí mo, tí mo sì ń lò ó wà fún kíkàwé, ó sì wà fún rínrin. Nígbà tó dẹ́ ti jẹ́ pé gíláàsì mi wà fún kíkàwé àti rínrin, òun náà ni mo máa ń lò. Bó ọrùn bá ń ràn, ó ma wà lójú mi.

Èdè tí mo fẹ́ kọ ni èdè Faransé tí à ń pè ní èdè French. Ó wù mí láti kọ èdè Faransé nítorí wípé tí n bá ti kọ èdè Faransé yẹn náà ní ọjọ́ iwájú bí mo bá ti e rí àǹfààní láti wà ní ìpéjọpọ̀ àwọn ará tó ń sọ Faransé, èmi náà alè sọ. A tún jẹ́ èdè kún èdè tí èmi náà mọ̀

Bátìrì fóònù mi lágbára, ó máa ń dúró pẹpẹpẹ kì í tètè kú, ó máa ń dúró, máa ń ṣiṣẹ́ bíi, bíi wákàtí mẹ́ẹ̀dógún sí méjìdínlógún dáadáa. Bátìrì fóònù mi ó máa ń dúró tó bẹ́, ó máa ń pẹ́, ó dúró dáadáa.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tí ó máa ń ṣe ètò nǹkan. Nítorí mo máa ń fẹ́ kí gbogbo ǹkan kó lọ dédé. Mo máa ń fẹ́ kí ètò kó tò, kí a bá lè ní àṣeyọrí nínú ohun tí a bá ń ṣe. Mo jẹ́ ènìyàn tó máa ń ṣe ètò ǹkan dáadáa.

Àwọn áàpù tí mo máa ń lò jù, mo máa ń lo WhatsApp jù, mo máa ń lo WhatsApp dáadáa, mo máa ń lo WhatsApp dáadáa. Mo sì máa ń lo Facebook náà. Mo ń lo Facebook, mo sì máa ń lo TikTok, mo ń lo YouTube náà dáadáa.